Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Mi kì í fi bẹ́ẹ̀ ní ìfẹ́ sí kí n máa gba owo àwọn ènìyàn, à fi ẹ́ní ti n bá rí pé ó ju mi lọ, ó sì kọ́kọ́ mowo wa, màá gba ọwọ́ ẹ̀, màá sì tẹrí ba, tó bá jẹ́ ọkùnrin, tó bá sì jẹ́ obìnrin, màá kúnlẹ̀ fi kí ẹni náà dáa da.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí bá ń lọ sí ibi tí mi ò mọ̀ tàbí yàlá ọ̀nà náà dárú mọ́ mi lójú. Tí mo bá rí ènìyàn, màá bí i ṣùgbọ́n mo máa ń wọjú torí irúfẹ́ ènìyàn náà kí n tó bèèrè kí wọ́n má lọ ṣi mi lọ́nà.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Mo jẹ́ ẹni tó ní sùúrù gidigidi. Tí mo bá ń dúró de nǹkan, mo máa ń fi sùúrù sí i má sì fi ìgbàgbọ́ tẹ̀ lé e lẹ́yìn pé nǹkan náà á tẹ̀ mí lọ́wọ́ á sì ṣe é ṣe. Fún díẹ̀ yìí, sùúrù àti ìgbàgbọ́ ni mo máa ń ní tí n bá ń dúró de nǹkan.

Ṣé o fẹ́ràn jíjó? Mo fẹ́ràn láti máa jó gidigidi. Mo sì mọ jó jó dáadáa. Kò sí irúfẹ́ jó náà tí mi mọ jó. Tí n bá rí eyi tí ó wù mí tí mi mo, máa kọ. Mo fẹ́ràn láti máa jó gidigidi. Mo máa ń múnú mi dùn tí n bá sì ń jó dáadáa.

Ìgbà mélòó lo máa ń fọ eyín lójojúmọ́? Ẹ méjì péré ni mo máa ń fọ eyín mi. Màá fọ ní òwúrọ̀ tí n bá jí, kí n tó bẹ́nikẹ́ni sọ̀rọ̀ kí n sì tó jẹun. Màá sì fọ ní àṣálẹ́ tí mo bá ti fẹ́ lọ dubulẹ́ sùn, màá fọ kó lè ba mọ́ dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ati pẹ́ bí i ọdún méjì tí mo ti rí dókítà torí mi ní ìdí kan tàbí mi láti lọ ara mi yá gágá. Mi ní ìdí láti lọ àfi tó bá jẹpe mo fẹ́ lọ se àyẹ̀wò gbogbo ara mi, mo sì lérò láti lọ ní bí oṣù mẹ́ta sí ìsìn.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Ni àti kékeré ìgbà èwe mi, àwọn òbí mi ti máa ń ra kẹ̀kẹ́ fún mi tí mo sì máa ń gun. Nígbà tí mo dàgbà náà mo rí pé mi ò gbàgbé, mo yìí mó ń gun dáadáa.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Mo máa ń fi ti pamọ́ sórí cloud. Nígbàtí mo bá ti ẹ̀ gbàgbé. Nígbà mìíràn ọkọ mi o máa ń bá mi fi sí i, kò ó fi ṣeré torí ó ma ń fi tiẹ̀ náà pamọ́ síbẹ̀. Gbogbo fáìlì wa ni wọ́n máa ń kó sí orí ìbẹ̀.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Mo nífẹ̀ẹ́ sí ice cream púpọ̀, pàápàá jùlọ èyí tó yínbó pè ní vanilla. Mo nífẹ̀ẹ́ sí bó ṣe máa ń dùn, bó ṣi ṣe máa ń tutù yíyẹ́yíyẹ́ lẹ́nu, bo sì ṣe máa ń pora lẹ́nu pẹ̀lú adùn rẹ̀. Mo nífẹ̀ẹ́ sí ice cream gidi.

Ṣé o ní ọgbà? Mo ní ọgbà ní inú ilé tí à ń gbé. Ọgbà wa sì fẹ̀ dáradára. Àwọn ọmọ kéékèèké tó wà ní inú ta jọ ń gbé lọ ọgbà kan náà. Wọ́n máa ń rébi ti ṣeré tàbí wa kẹ̀kẹ́. Ọgbà wa tóbi dáadáa.

Ṣé o ní ìrora nígbàtí tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nítorí pé mo jẹ́ ẹni tí ó máa ń tijú, mi ò nífẹ̀sí kí mo sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀ ènìyàn ṣùgbọ́n ohun tí mo bá ṣe ẹ pa ìtìjú mọ́ díẹ̀ díẹ̀.

Ṣé o fẹ́ràn yiya àwòrán? Mi fi bẹ́ẹ̀ fẹ́ràn kí n máa yàwòrán, à fi ti máa ní ṣíṣe ṣe, tàbí ekọnkan tí ó bá wù mí, mo kan lè wo pé kí n ya'rà mí kí n fi ní orí ẹ̀rọ mi, àmọ́ in se entó kàn máa ń dédé yàwòrán.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìfẹsẹ̀wọnsẹ̀ ni mo nífẹsí jù, èyí tí a mọ̀ sí footballu, mo fẹ́ràn e gidi gidi, mi kí n fi ṣe eré ara, ẹgbẹ́ Manchester United ni mo wà.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Bí ipá mi bá ṣe ń gbé ni, bí ó bá ṣe mọ̀ ni mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Oun tí mo bá níná ni màá ṣi lò tin bá rí pé agbára mi gbé. Nítorí mo jẹ́ ẹni tó ní ọjọ́ àánú gidigidi. Mò sì nífẹ̀ẹ́ láti máa ṣèrànwọ́ fún ọmọlàkejì mi.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Tíì bá ti dé ibi iṣẹ́, mo máa ń fi fóònù mi sí ìdákẹ́. Rárá, tó bá ti wá di ìgbà ìsinmi, tá ń pé break time, màá wo ojú fóònù mi. Tó bá ní ìpè kan tàbí méjì tí ó yẹ kí n dà padà, màá ṣe, màá pe ẹni náà tàbí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ nígbà tí mbá ní ìsinmi.

Ṣé o máa ń wọ fìlà? Mii kí n wọ fìlà, gèlè ni mo máa ń wé. Mi nífẹ̀ẹ́ sí fìlà. Bí òrun tilẹ̀ mú táwọn èèyàn dé fìlà, èmi ò fẹ́ran fìlà àfi gèlè nìkan tí n ba sì ń jáde ni.

Ṣé o máa ń fín tùràrí? Èmi ò kí ń fín tùràrí ní ilé mi o, àmọ́ bàbá mi máa ń fín tùràrí ní ọ̀dọ́ wọn. Nígbà tí a kéré ta wá n lé, mo rántí pé bàbá mi máa ń fín tùràrí dáadáa ní òrekorè, àmọ́ èmi ò kí ń fín ní ilé mi.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá jẹun torí mi kì í sọ̀rọ̀ tàbí rojọ́ nígbà tí mo bá jẹun. Gbogbo nǹkan máà wà ní ìdákẹ́ rọ́rọ́ ni, mosì máa gbé omi ní sẹ́gbẹ̀ẹ́. Mo máa jẹun tán kí n tó bá ẹnikẹ́ni sọ̀rọ̀ àbí ṣé òun koun.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmora nígbà tí o bá mú ohun mímu? Ní ẹ̀kọ́ kan, pàápàá jùlọ tí mo bá wà níta bó yá mo lọ jẹun ní ilé oúnjẹ, mo máa ń lò ó torí mi kì í fẹ́ lo, e, cup tí gbogbogbò ń lò. Nígbà yìí, mo máa ń lo ọ̀pá ìfàmúra fi mú omi mi níta àbí mú ohunkóhun tí ń bá mú.

Ṣé o mọ̀ bí a ti ń ka àwòrán ilé? Mo mọ̀ bí a ti ń ka àwòrán ilé. Pápa ju lọ tí mo bá ń lọ ibì kan, mo máa ń fẹ́ mọ àwòrán ilé, mo máa ń fẹ́ mọ̀ kí n lè gbà ká kí n fi mọ ibi tí mò ń lọ. Èmi ní ìṣòro láti ka àwòrán ilé.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ehn, tí, ehn, tí ilẹ̀ bá ti sú, mi kì í fẹ́ kí ilẹ̀ sú jù kí n tó jẹun, tí tí ago méje bá ti lù, mo máa jẹun. Ó wá pẹ́ mi jù à o riru ẹ́ rí, ehn, ìsẹ́jú díẹ̀ kọjá ago méje, mo má n jẹun alẹ́.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Kò tilẹ̀ ní iye ìgbà, mi ò lérò pé mo máa ń ká. Bí iṣẹ́ bá ṣepọ̀ sí lọ́wọ́ mi ni ọjọ́ tí iṣẹ́ bá pọ̀ mi ò ti e kí n ráyé wo àwòrán rárá, àmọ́ ọjọ́ tí ò bá ṣiṣẹ́, mo màá ní àǹfààní láti wo ojú àwòrán yén dáadáa.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Kó tilẹ̀ sí àwọ̀ tí mi ò fẹ́ràn, àwọ̀ tí Ọlọ́run bá ti fún oníkálúkú ní ó dá ni mo sì fẹ́ràn. Yálà dúdú ni, yálà funfun ni, kó sí àwọ̀ tí mi ò ní ìfẹ́ sí. Kí eeyan ṣà máa pàrọ̀ àwọ̀ nìkan ni mi ò ní ìfẹ́ sí.

Àkókò mélòó ni o ṣètò agogo ìji rẹ? Ago márùn kọjá iṣẹju mẹwa ni mo máa ń jí, ni mo fi si iṣètò sórí agogo ìjí mi, torí mo fẹ́ràn láti tètè díde kínlè bẹ̀rẹ̀ sí ní ṣètò àwọn ọmọ ilé ìwé tó máa lọ ilé ìwé. Mo fẹ́ràn láti tètè jí.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Mo tiẹ̀ máa tún fún àwọn ènìyàn kó bá mi kà. Kí n tó tẹ̀ka sí pé mo tẹ́ra mọ̀ àbí mi tẹ́ra mọ̀, mo máa ní sùúrù, máa sì fi sùúrù ká a dáadáa kó lè yé mi.

Iru bàtà wo ni o máa ń wọ? Kò sí irúfẹ́ bàtà tí èmi ò kí ń wọ. Mo máa dá lé òde tí n bá ń lọ ní, ti n bá ń lọ ibi iṣẹ́ mi kì í fẹ́ kó ga, jù máa ń fẹ́ kí n wọ bàtà pẹlẹbẹ tí máa fi le rìn dáadáa ní ilé iṣẹ́ mi. Bí mo ṣe ń lọ sí ilé ìjọsìn, mo máa fẹ́ wò kó ga díẹ̀ kó gbé mi sókè díẹ̀. Tí n ba sì fẹ́ kan ṣeré jáde, màá wọ kó pẹlẹbẹ.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Mo lérò pé tobá máa fi di ọjọ́ iwájú, isẹ́ mi a ti gbòòrò sí dáadáa. Tàbí màá ti ẹ ti wà ní ibòmí to ibi gíga, màá ti máa káàkiri, màá ti máa ṣiṣẹ́, wọ́n a ti mọ̀ mí dáadáa, màá sì ti kọ̀wé púpọ̀, àwọn èèyàn a ti.

Kí ni oúnjẹ àkàrà tí ó fẹ́ràn jù? Mo fẹ́ràn àkàrà àti ọjọjọ. Oúnjẹ méjèèjì ni mo fẹ́ràn jù. Ọjọjọ òun ni, èyí ta máa ń fi ṣe ìkọ́kọrẹ́ oúnjẹ Ìjẹ̀bú. Tá bá wá din, ó máa wá dàbí àkàrà. Mo nífẹ̀ẹ́ sí dà.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Mo máa ń fẹ́ ẹni tó ní ìmọ̀ nípa iṣẹ́ tó fẹ́ wá ṣe, ẹni tó sì tára rẹ̀ yá gágá tó fẹ́ràn láti farasiṣẹ́. Mi ò fẹ́ ọ̀lẹ ní ìdí iṣẹ́ torí ìdí iṣẹ́ ni lati mọ̀ ni. Ẹ̀, mi ò fẹ́ kí ń fi ọ̀lẹ ṣiṣẹ́. Mo máa ń fẹ́ ẹni tó ní ìmọ̀ tó sì lè farasiṣẹ́.

Nígbà wo ni o kẹ́yìn fò? O ti pẹ́ tí mo ti fò àti tó bí ọdún mẹ́wàá sẹ́yìn ni mo fò láti ìlú Èkó lọ sí ìlú Àbújá pẹ̀lú ọkọ̀ òfuurufú, ẹ́ ti airline ni ẹ́ Nigeria ẹ́ ẹnu ti Dana. O ti pé bí ọdún mélòó sẹ́yìn.

Ṣé o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o bá ń sùn? Mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá ń sùn, mi ò tí ẹ̀ lè sùn láì fi aṣọ bora, torí pé o má ń, òtútù má ń mú mi nígbà tí mo bá ń sùn, àti pé kí ẹ̀fọn má tí ì jẹ mí, mi ò lè sùn láì fi aṣọ bora.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Eh, tí mo bá ti n ní nǹkan tí mo fẹ́ rà, mo tí mọ íye tó yẹ kó tó àbí íye tó lè jẹ. Tí n bá ti bèrè ton bá sọ fún mi, tí ó bá tẹ́ mi lọ́rùn, màá sì na dáadáa. Tí ò bá sì tí i tẹ́ mi lọ́rùn, màá lọ sí ibòmíì, màá tún lọ lọ. Bo bá wa rí bákan náà, màá rà, bí ò rí bákan náà, màá padà sí èyí tó bá tẹ́ mi lọ́rùn. Màá sá na dáadáa níbi méjì sí mẹ́ta, kí n tó ra ohun tí mo fẹ́ rà.

Ṣé o máa ń sáré? Mi kì í sáré mọ́. Nígbà tí mo wà ní ọmọdé ni mo máa ń sáré. Nígbà tí mo wà níbí ọdún bí mẹ́jọ, mẹ́sàn án, mo máa ń sáré. Pá pa jù ló, nígbà tí mo wà ní ilé-ìwé kékeré, mo máa ń sáré fún, ilé-ìwé mi, fún, competition, ìfẹsẹ̀wọnsẹ̀, tá bá ń se, mo máa ń sáré. Ṣùgbọ́n nísìnyí mi kì í sáré mọ́

Báwo ni o ṣe ma ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Ẹ ẹni tí ọ̀nà rẹ bá tí ọ̀nà iṣẹ́ rẹ̀ tó bá bá tè mí lọ tí mo nífẹ̀ẹ́ sí bí ó ṣe ń ṣe iṣẹ́, tí mo sì mọ̀ n pé ó mọ̀ ọ́n pa iṣẹ́ náà dáadáa ni mo máa ń bá ṣiṣẹ́. Ọ̀un ni mo máa ń pèsí iṣẹ́ torí mi kì í ń fẹ́ k’èèyàn fi iṣẹ́ mi falẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Àti tó bi oṣù kan sí ìsínyìí nígbà tí mo rìnrìn àjò ránpẹ́ kan ni mo yà ní búkà tí mo lọ jẹ́ àmàlà àti ọbẹ̀ gbẹ̀gìrì torí mi tí ẹ̀ fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí kí máa jẹun níta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ torí mi sì nílé tí mo rìnrìn àjò tí ó sì ti ibi tí mo ti lè jẹun ni mo fi yà ilé oúnjẹ.

Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń lo Íńtánẹ́ẹ̀tì dáadáa, mo sì máa ń kọ ǹkan dáadáa. Mo máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn èyàn mi, àwọn ẹbí mi, àwọn olólùfẹ́ mi. Mo máa ń kọ ǹkan dáadáa lórí Íńtánẹ́ẹ̀tì mo sì máa ń kà á dáadáa. Mo máa n wà lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa.

Ṣé o ti ṣìná rí? Bẹ́ẹ̀ni mo ti ṣìná rí ní bíi ọdún mẹ́ta sẹ́yìn tí mo lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi mí o mọnà. Mi sì rí èèyàn bí ní òpópónà ibi tí mò ń lọ. Mo ṣìnà kí n tó wá rí ẹnìkan tó wá tọ́ mi sí ònà.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ìgbà àṣálẹ́. Nígbà tí a bá ti ṣiṣẹ́ dárí ní ojú ọjọ́, nígbà àṣálẹ́ tí a bá wọlé sún, tí èèyàn ń sinmi lórí ibùsùn rẹ̀. Mo fẹ́ràn ìgbà àṣálẹ́ dáadáa.

Kí ni ìlànà ìpolówó rẹ? Mo máa ń fi, ẹ, ẹ̀rọ alè, ayélujára mi polówó ọjà mi, mo sì máa ń lo àwọn, ẹ, platformu orí rẹ̀ dáadáa. Tí a mo sí social media, mo máa ń polówó lórí Facebook àti Instagram, mo máa ń polówó ọjà mi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? È torí mo jẹ́ ẹni tó máa ń farabalẹ̀ tó sì le tíì gbó, tí mo máa ń fẹ́ gbọ́ lẹ́nu ètí tí bí a ti tàn wọ́n. Mi kì í ṣojú ìṣàjú tí mo bá ti gbọ́. Máa sì dẹ ẹni tó bá jẹ̀bi lẹ́bi, máa dẹ ẹni tó bá jàre láre, màá sì bá wọn wí, "A sì jọ fọ́n wọn pọ̀." Rárá, wá wí, "A sì parí gbogbo èdèdè àìdè tó lè wà láàárín wọn."

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Bí bá ní ìṣòro ní ẹnu iṣẹ́, tó bá jẹ́ èyí tí mo lè fún ara mi ṣe àbí dá dúró, màá ṣe. Bo ba sì jẹ́ èyí tí ó nílò kí n lọ bá àwọn ọ̀gá mi, àbí àwọn tó múye jù mí lọ, màá lọ bá wọn. Wọ́n sì tọ́ mi sọ́nà sọ́hun tí màá ṣe, tí ìṣòro yen a fi dé òpin.

Ṣé o mọ n na ara rẹ? Mi kì na ara mi o. Mi ò tí e ní ìfẹ́ sí kí èèyàn máa na èèyàn. Wà ká tó wa sọ pé kí n na ara mi. Èmi ò tíì ṣi rí ìdí kan tàbí omìran tó le fa kí n na ara mi.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Mo fẹ́ràn coffee gidigidi gan, àmọ́ mi kì í mu níbi iṣẹ́. Mo máa ń mu ní àárọ̀ kùtù kí n tó kúrò ní ilé ni mo ti máa ń mu coffee, mo sì mú ní àárọ̀ yì gàn. Mo nífẹ̀ẹ́ coffee gidigidi, àmọ́ mi kì í mú ní bi iṣẹ́

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Kí n ṣe ẹni tó máa ń jáde púpọ̀ púpọ̀, áti pé tí ń bá tẹ́ ẹ lọ síbi iṣẹ́ tí ń tì lọ sí ilé ìjọsìn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ilé ni mo máa ń wà. Nítorí èyí, mì ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá kankan.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Mí i tí bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti ilé, mo máa ń lọ sí ilé-iṣẹ́ mi ni. Mo máa lọ sí ibi iṣẹ́ lọ ṣiṣẹ́ ni àmọ́ mo n wá iṣẹ́ tó lè fàyè gbà mí láti máa ṣiṣẹ́ láti ilé tí mo sì lérò pé láìpẹ́ láì jìnnà, mà á rí ìkàn, mà sì le bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láti ilé.

Ṣé o fẹ́ràn wà ní òru? Mo fẹ́ràn ìgbà òru torí ó máa ń ní ìdákẹ́ rọ́rọ́. Fún ìdákẹ́rọ́rọ tó máa ń ní torí màá le ṣe àwọn iṣẹ́ ẹ̀mí tó jẹ́ pé mo máa ń fẹ́ kí ìdákẹ́ yálà ó fẹ́ kọ ìwé ni tàbí ó làwọn iṣẹ́ kan tó ti ṣe tí wa le kíákíá ṣe nígbàtí gbogbo ile dakẹ táwọn ọmọ sì ń sun. Mo fẹ́ràn ìgbà òru.

Ṣé eyín máa ń fọ́ ọ? Ní ẹ̀kọ̀okan eyín máa ń fọ́ mi. O tiẹ́ tí, mo máa ń ní wàhala eyín, mo ti yọ eyín bí mẹ́rin sí ẹ̀yin, ìgbà míi tí n bá ti jẹ ohun adùn jù àbí ohun tó le jù, o máa ń mú kí eyín fọ́ mi.

Báwo ni o ṣe máa ń gba èyí? Mí ò fẹ́ kí ẹ̀yàn máa yimí jù, pá pàjùlọ ní ìta gbangba ní ojú ọ̀pọ̀ ènìyàn, mo kàn má a fẹ́ kí ẹ̀yàn fi jẹ àtẹ̀jíṣẹ́ tàbí ẹ̀mí àtẹni náà sí rawà, káwọ̀ ẹ̀yàn má ṣe ń bẹ̀.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Mo máa ń ra epo fún ọkọ̀ mi ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀. Ọjọ́ ẹtì si ni mo máa ń ráyè lọ sí ilé epo lọ ra epo tí n bá sì ti rà á, mo máa ra èyí tó máa gbé mi fún odidi ọ̀sẹ̀ kan torí mi ní ráyè láti máa yà ilé epo láàárín ọ̀sẹ̀

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi. Pàápàá jùlọ a o lè ṣe ká máa kọ ìròyìn ní ibi iṣẹ́ mi fún àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ wa. Fún ìdí èyí, mo máa ń kọ ìròyìn ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ní ẹẹkan lọ́sẹ̀.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni mo máa ń lo. Olọ́wọ̀ ọ̀tún ni mí. Ọwọ́ ọ̀tún ni mo fi máa ń ṣe gbogbo nǹkan láti ìgbà èwe mi wá. Òhun ni mo fi ń jẹun, òhun ni mo fi ń kọṣẹ́, òhun ni mo fi ń se oúnjẹ. Olọ́wọ̀ ọ̀tún ni mí.

Ṣé o máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa, pàápàá aṣọ. Mo máa ra aṣọ àwọn ọmọ mi dáadáa lórí Íńtánẹ́ẹ̀tì, ìgbà mí mu sì máa ra bàtà. Mo máa ra ìgbà kan sẹ́yìn, bí i oṣù mẹ́ta sẹ́yìn, mo ra aṣọ láti ìlú China fún àwọn ọmọ mi. Mo máa ra ǹkan dáadáa.

Kí ni o máà ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Tí n bá wà ní ìta, mò máa wá ibikan fi orí pamọ́ sí ní torí mi ò nífẹ sí kí ẹyan máa rìn ní inú òjò torí ó léwu púpọ̀ púpọ̀. Atẹ́gùn le fẹ́ ǹkan ń ṣi ẹ̀yàn, tó sì lè ṣe jàmbá fún ẹ̀yàn. Amọ́ tí mba wà ní inú ilé tó bá kámimọ́lé, mò máa ń wà lórí ibùsùn mí ní. Bí n bá sùn, màá fi máa ka ìwé, à bí kí nkán fi máa sinmi.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Mo ní orúkọ ìnagijẹ, mo ní oríṣiríṣi orúkọ ìnagijẹ. Láti kékeré wá, mo ní orúkọ tí àwọn òbí mi fún mi, orúkọ ìnagijẹ tan fún mi. Nígbà tí mo sì tún dé ilé ìwé girama, àwọn ọ̀rẹ́ mi sì tún fún mi ní orúkọ ìnagijẹ. Nígbà tí mo tún ṣe ìgbéyàwó, ọkọ mi náà fún mi ní orúkọ ìnagijẹ tó fẹ́ràn si.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Mo máa ń pa àwọn fáìlì mi pamọ́, èyí tó bá jẹ́ orí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń kó sí orí cloud, èyí tó bá sì jẹ́ èyí tó wà lọ́wọ́ mi nínú ilé, mo máa ń fi pamọ́ dáadáa sínú, ẹ, kọ́bọ́ọ̀dù ta máa ń kó fáìlì wá sí. Èmi kì í fi àwọn fáìlì mi ṣeré rárá.

Kí ni àwọn ohun tó fẹ́ràn ní orí pizza? Mo fẹ́ràn àwọn ata orí rẹ̀ àti àwọn ẹ́ sọ́séjì tó máa ń fi sí orí rẹ̀. A ti pé pàápàá jùlọ bírẹ̀dì pizza gangan ni mo fẹ́ràn jù.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? mÓ rí, mo jẹ́ ẹnìkan tíì máa ń farabalẹ̀ nsìn kì í fi àdéhùn ṣeré. Mo máa ń kọ sí inú ìwé mi tó máa ń wà ní orí tábìlì mi ní ibi iṣẹ́, mo sì máa ń kọ sí orí fóònù mi tíì máa fi ẹ̀ ìrántí síta rán mi létí nígbà tí ọjọ́ bá pé àbí àkókò bá pé.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? O mi kí n oorun tí n bá sùn. Àmọ́ igbà mí àwọn tó bá wà pẹ̀lú mi máa ní mo ń rọrùn ṣùgbọ́n èmi o rò pé mo máa ń rọrùn. Àti pé àwọn nǹkan tó lè fàá tí mo lè fi rọrùn ni tí n bá sùn dáadáa bóyá mi gbe orí mi dáadáa, bóyá ẹkín gbé tàbí ó ti rẹ mí jù o ṣe é ṣe kí n oọrùn.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù ìbí mi ni mo fẹ́ràn jù, tí ń ṣe oṣù kẹjọ, oṣù August. Mo fẹ́ràn ẹ́ torí ìdí méjì, torí pé ó jẹ́ oṣù ìtàbí mi, ó sì jẹ́ oṣù tí holiday má ń wà, tí àwọn ọmọ má ń wà ní ilé, tí ilé ìbi ṣẹ̀ mí náà ta má ń gba holiday fẹ́ẹ́rẹ́fẹ́. Mo fẹ́ràn án dáadáa.

Ṣé owó tí ò ń gbà dára tó? Owó tí mò ń gbà ò dára, kò tìlẹ dára rárá. Àmọ́ kí ni èèyàn fẹ́ ṣe? Mo ń, mo ń fara mọ́ náà ni tí, títa fi dá, tí màá ṣe fi gbé, tí màá fi rí ibòmíì tí owó à e gbépẹ́lí dì ẹ́. Nítorí gbogbo nkan ti gbé owó lórí, owó yìí ò dáa tó tí bá máa fi owó ọkọ̀ nínú rẹ̀ jẹun nínú rẹ̀. Ohun tó máa ń kù nípárí oṣù kò dé bí kankan mọ́

Ṣé o ní ẹranko ọ̀sìn? Mi ò ní ẹranko ọ̀sìn, mi ti lè fẹ́ràn sí kí ènìyàn máa sin ẹranko. Àmọ́ nígbà tí mo kéré, a ní ẹranko, a ní ajá tá ń sìn nílé bàbá mi. Àwọn ajá bíi mẹ́ta, a sì fẹ́ràn wọn gidigidi púpọ̀. Ṣùgbọ́n èmi ò lè ṣe wàhálà sí sin ẹranko, mi ò ṣe é ní kankan.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Mi kì í wo ojú ìbòjú jù, tí bá ti múra ibi iṣẹ́ tí mo ti wò ó, mo tún di yálà tí ń bá dé ní alé tí n mo kọ̀ tun wò ó tí ó ti tán ni, mi kì í jókòó ti ìbòjú bá ti wò díẹ̀, ṣùgbọ́n ìṣẹ́jú nì ko tó wákàtí rárá.

Ṣé o ti fún un ní ẹ̀jẹ̀ rí? Mi ò fún èèyàn ní ẹ̀jẹ̀ rí, mi ò ní ìdí láti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí àmọ́ mo máa ń gbọ́ pé àwọn èèyàn máa ń fún yàn ní ẹ̀jẹ̀, mo ti rí rí. Àmọ́ èmi ò fún èèyàn ní ẹ̀jẹ̀ rí. Tóbá di pé wọ́n á nílò won nilo mi láti fún èèyàn ní ẹ̀jẹ̀, mi níro lẹméjì, tó bá jẹ́ èyí tó máa dúró dóla èmi, iru fẹ́ ẹni náà.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Mo rántí dáadáa pé ìgbà tí mo wà ní ọmọdé, bàbá mi jẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ kiri tí ò kí ń gbé lé, àmọ́ ó máa ń wálé ní gbogbo ọjọ́ ẹtì. Bí o ba ti di òwúrọ̀ ọjọ́ ẹtì, mo máa dúró sí ẹnu ọ̀nà màa ma retí bàbá mi torí ohun ọ̀pọ̀lọpọ̀ ló máa rà wá. Ohun mèremère, ìjẹkú jẹ oúnjẹ won mára gbogbo ẹ wa —rà á.

Ṣé etí rẹ dára? Etí mi dára púpọ̀ púpọ̀. Mi ò ní ìṣòro kankan bó ti lewu kó kéré mọ́ pẹ̀lú etí mi. Etí mi dára dáadáa. Mi ò ní ìṣòro àbí wàhálà kankan pẹ̀lú etí mi.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Mo fẹ́ràn láti lọ sí ilé ìjọsìn ju. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ọjọ́bọ àti ọjọ́, ọjọ́, ọjọ́ ìsinmi. Mo fẹ́ràn láti wà ní lọ kí n lọ jó, kí n lọ gbàdúrà. Inú mi máa ń dùn, ara mi máa ń yá gágá ní ilé ìjọsìn.